Mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè dáadáa ni, nítorí pé ẹ̀rọ ìgbésókè máa ń mú kí òun lọ sókè dáadáa, àfi tó bá jẹ́ pé kì í ṣe ìtumọ̀ ìbéèrè yín lé lé sá, bọ̀ mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè gan ni.

Ìpàdé mi pẹ̀lú oníbàárà mi ó yàtọ̀ síra wọn nípa bíbáṣepọ̀ irú oníbàárà tí mo bá fẹ́ pàdé. Tóbá jẹ́ ìpàdé olówó ni, a jẹ́ wípé ìmúra tí màá múra ó yàtọ̀ sí ìpàdé ohun tó bá jọmọ́ ọ̀rọ̀ sísọ.

Mi ò fi igba kan kan kẹ́yìn lọ sí ilé ìkàwé nítorí pé mo máa ń tètè jí. Mo dẹ̀ máa ń fún ràmì láago láti ṣe àwọn nǹkan mi ní déédéé àti létólètó láti yọ ìrẹ̀wẹ̀sì kúrò nínú iṣẹ́ àti ṣe mi.

Oríṣìíríṣìí oúnjẹ ni mo máa ń jẹ ní ọ̀sán. Mi ní oúnjẹ pàto kan tí mo máa ń jẹ ní ọ̀sán. Ìgbà míì mo lè mú gaàrí, ìgbà míì mo lè jẹ, oúnjẹ òyìnbó, ìyẹn tí àwọn èèyàn funfun pè ní jollof rice. Ìgbà míì mo lè jẹ bọ́ǹsì tàbí nǹkan mìíràn, ìgbà míì mo dè le mú ẹlẹ́rìndòdò tí àwọn èèyàn pè ní minerals. So, oríṣìíríṣìí nǹkan mo máa ń jẹ.

À, ẹ pè nǹkan ní àlá burúkú. Ẹ ní kí ń má ṣe ìrantí ẹ̀. Èmi ò kín ń gbàdúrà kí n lá àlá burúkú torí kì í ṣe nǹkan gidi kí ènìyàn máa lá àlá burúkú. So, nítorí ti bẹ́ẹ̀, kí n tó sùn, mo máa ń gbàdúrà kí n tó sùn, kí n má pàdé ohun tó máa jẹ mí, kí n má dẹ̀ pàdé ohun tí a máa mú mi ro erokero àbí tí màá fi rí nǹkan tí ò dáa ní ojú ọ̀run.

Oríṣìíríṣìí ẹ̀bùn ni mo lè fún àwọn ènìyàn. Ó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ mi pẹ̀lú irú ènìyàn tí mo fẹ́ bún ní ẹ̀bùn. Tóbá jẹ́ ènìyàn tó súnmọ́ mi ní pẹ́kípẹ́kí bí iṣọ́rùn, ohun tí màá fún ẹni náà ó yàtọ̀ sí ohun tí màá fún ènìyàn tó jẹ́ wipé a jọ ń ṣiṣẹ́ ní ilé, ilé, ilé iṣẹ́ kan náà tàbí ènìyàn tó jẹ́ pé a kan kíra ṣá.

Kò sí oṣù tí mi ò fẹ́ràn nínú gbogbo oṣù tó wà nínú ọdún ṣùgbọ́n oṣù kejìlá nínú ọdún ni mo fẹ́ràn jùlọ nítorí wipé ayẹyẹ ọjọ́ ìbí Jésù tí a máa ń ṣe. Ó de jẹ́ wípé a máa ń bá wa ṣeré a dẹ̀ máa ń fún ara wa ní ẹ̀bùn. Ó jẹ́ ọjọ́, ó jẹ́ àsìkò àjọyọ̀ fún ọjọ́ ìbí olúwa, olúwa wa.

Mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọpọ̀, mo dẹ̀ fẹ́ràn kí ń má jó ní ọ̀pọ̀lọpọ̀. Ìgbà mí mo lè gbọ́rin, kò sí ìgbà tí mi kì ń gbọ́rin kí n tó sùn torí ó jẹ́ oun tó máa ń mú mi dárayá lọ́pọ̀lọpọ̀. Torí ti bẹ́ẹ̀, mo fẹ́ràn orin gan-an kí ń máa gbọ orin. Oríṣiríṣi irú orin ni mo dẹ̀ máa ń gbọ́ láti fi dárayá.

Ta ni ò kín ní ìwà tó bá dára ní àsìkò tó bá n jẹun? Ṣé èèyàn máa ń ní ìwà burúkú tó bá jẹun ni? Torí ìbèrè yín yìí kò, kò yémi lọ tàá. Tó bá jẹ́ wípé ẹ dẹ̀ fẹ̀ esi fún ìbèrè yín. A! Bẹ́ẹ̀ni o, èmi ní ìwà tó dára tí n bà ń jẹun o.

Kò sí yàrá tó ń bẹ nínú ìyẹ̀wù mi tí mi ò fẹ́ràn jùlọ. Ṣé pálọ̀ ni tàbí yàrá tí mo ti máa ń sùn, ṣùgbọ́n ibi tí mo máa ń lò sí jù óun ni pálọ̀ mi tí mbáa fẹ́ wo tẹ́lì tàbí tí máa fẹ́ gbọ́-- tí mbáa fẹ́ ka ìwé ìròyìn. Lẹ́yìn yẹn náà, màá wọlé sínú ibùsùn mi lọ fẹgbẹ́ lélẹ̀

Mo ma n ṣe eré ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀. Ìgbà mí mo ma n gbá bọ́ọ̀lù, Ìgbà mi mo ma n sáré, Ìgbà mi mo ma n wẹ̀ nínú odò, Ìgbà mi mo ma jókòó sí iwájú tẹlifíṣàn mi tí mo ma gbé gẹ́ẹ̀mù èyí tí a n pè ní PlayStation ní èdè òyìnbó.

Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ìlànà ìpolówó mi, èyí tí a ń pè ní social media. Nítorí pé àti, àti tètè tàn ká òun ni ó rọrùn jù fún àwọn èèyàn, nítorí pé òun ni gbogbo àwọn èèyàn wá ń fẹ́ràn àti lò jù n sìn-in.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá, wọ̀ ni wípé àwọn nǹkan tí bá ń kọ pẹ̀lú ẹrẹo ìbánisọ̀rọ̀ mi lórí pílátfọ́ọ̀mù mi ní sóṣú midià, ó máa ń fa àwọn èrò tuntun láti tẹ ǹkan tí mo bá kọ sílẹ̀, láti dẹ̀ fẹ́ fi mọ ìtumọ̀ ǹkan tí mo kọ̀. Mo dẹ̀ máa ń fi nọ́mbà mi sílẹ̀, ìgbà mìíràn wọ́n á pè mí, ìgbà mìíràn wọ́n á sì bá mi sọ̀rọ̀ lórí wásapù láti tú mọ ìtumọ̀ ǹkan tí mo kọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ nítorí wípé mi fẹ́ kí ẹnikẹ́ni ó rí àwọn nǹkan àṣírí mi àti wípé mi ò wá nǹkan tó jẹ́ wipé tí fáìlì mi bá bọ́ sí ọwọ́ ẹni tí kò yẹ kó bọ́ sí, ó léwu púpọ̀, ó dè lè fa ìjàmbá fún mi.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ alẹ́ lọ nítorí pé àsìkò yẹn kí oorun tó jáde, atẹ́gùn tí ó máa ń fẹ́, ó jẹ́ atẹ́gùn tó máa ń tuni lara tó de máa ń dùn mọ́ni. Kì í ṣe wí pé ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ kì í ṣe wí pé ó ní bó ti jẹ́ o ṣùgbọ́n towúró yẹn ni mo nífẹ̀ẹ́ jù.

A! Mo gbádùn eré ṣíṣe lọ́pọ̀lọpọ̀ àti pàápàá jùlọ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo máa ń nífẹ̀ẹ́ àti wo bọ́ọ̀lù ní gbogbo ìparí ọ̀sẹ̀, gáàga Èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní Premier League àti Champions League.

Mi ò kín gbọ́ podcast nítorí wípé sàṣà ni podcast tí wón máa ń ṣe, tí a máa ń mu ogbọ́n lórí. Gbogbo àwọn tó ń ṣe podcast níìsín, oríṣiríṣi nǹkan tí ó ní ìtumọ̀ ni wón máa ń torí ti bẹ́ẹ̀ ṣe podcast. So mì kín ti bẹ́ẹ̀ gbọ́ podcast.

Ìlú Faransé ló wù mí lọ láti lọ ṣe ìsinmi nígbà tí mo bá ti gba àyè ní ilé iṣẹ́ mi. Ó wù mí lọ́pọ̀lọpọ̀ nítorí, ohun tí a ń pè ní Eiffel Tower tó ń bẹ ní ìlú Faransé àti wípé mo fẹ́ran èdè wọn tí yóò dẹ́wọ̀n mí lọ́kàn láti kọ́ bí wọ́n ṣe ń sọ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pẹja nítorí pé mo ti fi ìgbà kan sin ẹja rí ní èyí tí à ń pè ní fish pond, ẹja ọsàn. Mo ti fi ìgbà kan sí rí ní ìgbà tí mo wà ní ilé ìwé gíga. Ó jẹ́ nǹkan tí èmi àti bàbá tó bí mi lọ́mọ fi ń ṣe iṣẹ́ se.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, tí àwọn ẹlẹgbẹ́ mi máa ń pè mí ní ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ kékeré. Wọ́n sì ti ń pè mí bẹ́ẹ̀ nígbà ta bá ríra ta bá ń ṣẹ̀fẹ̀, wọ́n á kan ńyan sí mi létí. Ìgbà mí ìká bá dẹ̀ fẹ́ ṣàwàdà, oníkálukú a máa péra ẹ ní orúkọ inagije.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ òun ni kọ̀npútà, ìwé àti pẹ́ẹ̀nì, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ torí àwọn nǹkan tí a máa fí ń ṣe iṣẹ́ nìyẹn. Nítorí pé iṣẹ́ mi gba ká máa ranjú mọ́ kọ̀npútà àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀

Ìgbà méjì ni mo máa ń fọnu ní ojoojúmọ́. Àárọ̀ kùtùkùtù àti alẹ́. Tí mo bá ti fẹ́ wẹ̀wẹ̀ alẹ́, kí n tó fẹ̀gbẹ́ lélẹ̀ sùn, ó ti jẹ́ ǹkan tí mo fi kóra láti kékeré. Nítorí pé nígbàtí a bá jẹun lálẹ́ tán, àwọn oúnjẹ tó bá há sì yan ni ẹnu, èèyàn ní láti fò dánù kó tó sùn.

Mi ò tíì ní ètò kankan fún ìparí ọ̀sẹ̀ nítorí pé ọ̀sẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti wípé oṣù tuntun ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, so nítorí náà bí ọ̀sẹ̀ bá ṣe ń lọ ni mo tó máa mọ bí ìparí ọ̀sẹ̀ mi ṣe máa rí, bóyá mo ní ayẹyẹ kan àbí méjì tí mo fẹ́ lọ sí àbí ó ní nǹkan mìíràn tí mo fẹ́ ṣe.

Ojoojúmọ́ ni mo máa ń ṣí ímélì mi láti wo àwọn méséèjì mi. Yálà tuntun àbí ẹlẹ́yi ti mo gbàgbé àti kà tí mi tó dẹ̀ ye kí n ṣiṣẹ́ le lórí. Nítorí náà ojoojúmọ́ ni mo máa ń ṣí méèlì mi láti wòọ, nítorí pé òun mo fi ń ṣiṣẹ́, òun ni mo dẹ̀ máa ti n gba information tí n bà need rẹ̀.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ òun ní ká máa jó. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tó máa ń dùn mọ̀ mí inú tí mo bá ń jó tàbí tí mo bá wà láwùjọ àwọn tí a jọ ń jó. Nítorí pé ìgbà mìíràn a máa ń jó torí a bá fẹ́ a bá ń ṣe ayẹyẹ, ó sì jẹ́ nǹkan tí ó máa ń mú iná àwọn èèyàn dùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ nítorí pé mo kọ́ bí wọ́n ṣe ń se oúnjẹ ní kekere. Bẹ́ẹ̀ni kí n tó fẹ́ ìyàwó, èmi náà ni mo máa dáná, mi ò lè má ra oúnjẹ ní ìgbà gbogbo nítorí pé màá fẹ́ séfù owó mi.

Mo fẹ́ràn ápù lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ èso kan tí mi lè ṣe láì máa jẹ. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rẹ ó wọ́n ṣùgbọ́n kò ṣe é má jẹ ni. Tí n bá rí ápù jẹ, mo tún fẹ́ràn pineapple ṣe kejì. Èso méjì yẹn kì í ṣe nǹkan tí mo fi ń bá yàn ṣere rárárara.

Mo nífẹ̀ẹ́ láti máa gé irun mi mọ́lẹ̀ ní èyí tí àwọn-- tí wọ́n ń pè ní low cut ní èdè Gẹ̀ẹ́sì nítorí pé ó máa ń mú mi dàbí ọmọ kékeré padà. Tí irun mi bá ti ń pọ̀ jù, mi kì í, mo máa ń jọ arúgbó. Nítorí náà ní ọ̀sọ̀ọ̀sẹ̀, èèmejì lọ́sẹ̀ ni mo máa ń gé irun mi.